Láwọnyẹn, ọṣẹ máa ń mú àwọn èrò tíṣú dára. Àwọn kéèyàn wá ti máa ń dààmú èrò tíṣú náà kí wọ́n má jókòó ka bí ṣọlá yìí ṣe ọ̀rọ̀ lọ nínú ọkọ̀ rí ká máa wòó nínú ọkọ̀ rẹ ṣe.

Ṣàlàyé oun èlò tí ó wa ní ọwọ rẹ̀ lójojúmọ́? Òun èlò tí ó wà lọwọ mi lójoojúmọ́ ni fóònù, fóònù, fóònù, fóònù, torí ọpọ ǹkan tí mo ṣe fóònù ni. Ibiti àwọn customer pè mi sí fóònù ni.

Salaye ofiń? Eré tí o ń sẹ́ nígbà ewe. Eré, eré tí a ń ṣe nígbà èwe. Eré, àwọn eré ìyepẹ. Eré ìyepẹ, eré ìyepẹ́. A ń ṣe eré ìyepẹ́ tàbí police and thief àbí wón yàn dádì. Àwọn ẹre tí a máa ń sẹ nígbà èwe nìyẹn.

Sọ fún wọn nípa ibi tí o yípadà lójú ẹ̀. Ṣé kí n pa dàtá ni? Ṣé mi ò ní ṣe gmail tó kú kurọ̀ bẹ. Sọ fún wa nípa ibi tí o yípadà lójú mi. Ibi tí o yípadà lójú mi oun ni ibi tí mo ti gbé rí. Ibi tí o yípadà lójú mi ni ibi tí mo ti gbé rí.